Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, torí pé mo gbàgbọ́ pé ó máa jẹ́ kí n ní ọ̀pọ̀lọpọ̀ oníbàárà, ó sì máa fún mi ní ẹ, iṣẹ́ mi kọ́rọ̀ yé kó mọ̀ dáadáa, ó máa yá kí n gbajúmọ̀ síi fún ìdí èyí. Mo ní ì, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn láìpẹ́ láì jìnnà. Bi o tiẹ́ jẹ́ pé ní, kò sí ìlú tí mi ò kí ń ṣiṣẹ́. Tí wọ́n bá pè mí kí n lọ sí ìlú Ìbàdàn láti ìlú Èkó, màá gbérá, màá lọ síbẹ̀. Tí wọ́n bá sì pè mí kí n lọ sí ìlú Abuja, màá lọ. Àwọn ìlú tí mo ti ṣiṣẹ́ dé nìyẹn. Mo ti ṣiṣẹ́ láti Èkó, gusu, aríwá, ìwọ̀ oòrùn, gbogbo ẹ. Mo ti ṣiṣẹ́ dé kí Ọlọ́run kó fi èrè sí iṣẹ́ wa. Ṣùgbọ́n mo ní ètò láìpẹ́ láì jìnnà láti fi ilé iṣẹ́ mí lè síbẹ̀, so, ó máa le rorun fún mi láti máa le ṣiṣẹ́ káàkiri gbogbo agbègbè yìí.

Ohun tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí máa ń dúró de nǹkan ni sùúrù. Sùúrù jẹ́ bàbá ìwà tó yẹ kí ẹ̀dà kí ó ní yálà níbi iṣẹ́ ni, yálà ní ìgbésí ayé ọmọ ẹ̀dá ni, kí èèyàn máa kanjú, kí èèyàn máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀. Fun ìdí eyìí tí nba ń dúró de nǹkan, sùúrù ni mo màá ṣe. Ó wa-- ó dá lé lórí nǹkan tí màá dúró de, tó bá jẹ pé ti nǹkan ní fẹ́ lo níbi iṣẹ́ ni tí màá ṣe sùúrù, màá sì máa fi ẹrọ̀ ibanisọ̀rọ̀ mi pé àwọn tó ń gbé ọjà wá fún mi, tó bá sì jẹ́ pé mò ń ràwọ́ ẹbẹ̀ sí ọlọ́run kó ṣe nǹkan fún mi ni, màá ní sùúrù, màá sì máa bẹ ọlọ́run. Fún ìdí èyí, ó já sùúrù ó pín sí ọ̀pọ̀ tó-- ọ̀nà tí ó pò. So gbogbo ẹ náà ju bẹ́ẹ̀ lọ náà, èèyàn máa ní sùúrù ni fún gbogbo nǹkan tí èèyàn bá ń dúró de.

Kí á máa fọyín. Àwọn onímọ̀ wọ́n ní ó dá kí ẹyan máa fọyín ní àárọ̀, òwúrọ̀ àti alẹ́. Ṣùgbọ́n èmi ẹ̀kàn péré ni màá ń fọyín ní ojúmọ́. Mo fẹ́ràn kí n máa fọyín ní àárọ̀ kùtùkùtù kín tó lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun. So fún ìdí èyí, ẹ̀kàn péré ni màá fọyín. Tóbá di alẹ́, èmi ò kúndùn kí n máa fọ eyín.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí kí ń ma wo ìràwọ̀ dáadáa. Ṣùgbọ́n wíwo ìràwọ̀ mi jẹ́ ìgbà tí mo wà ní èwé tí mo ṣì wà ní ọmọ ọ̀dọ́ kí n tó dàgbà tó bí mo ṣe wà yìí. Torí pé nígbà yẹn ó jọ mí lójú gan dàadáa pé a kí ni àwọn nǹkan tí ó wà lójú òkè ọ̀run yìí tó n tan ìmọ́lẹ̀ kalẹ̀ pé a kí ni ìtumọ̀ èléyí. Ṣùgbọ́n nígbà tí mo ti mọ ìtumọ̀ ẹ̀ tí mo sì mọ̀ pé ìràwọ̀ ni tí mo ti dàgbà báyìí kò n ṣe nǹkan tí ó jọ mí lójú mọ́. So fún ìdí èyí ìgbà èwe mi ni mo fi máa ń wo ìràwọ̀ nígbà tí mo dàgbà tó báyìí n sì. Èmi kò fẹ́ràn kí màá wo ìràwọ̀ mọ́, bó tì ẹ́ jẹ́ pé lẹ́ẹ̀kan kan mo màá ṣiju sókè màá wò pé a òjo fẹ́ rọ́ ti ó bá sì iràwọ́ lókè. Torí nǹkan tí mo gbàgbọ́ níyẹ́n pé tí kò bá sì ìràwọ̀ lókè, ẹ òjo ti fẹ́ rọ́ nìyẹn so Ǹkan tó máa ń mú mi wo ìràwọ̀ ní ìgbà tí mo dàgbà díẹ̀, mo dàgbà báyìí nísìnyí nìyẹn.

Bẹ́ẹ̀ni, màá n fí tùràrí nígbà mìíràn tí màá n ṣé àdúrà. Tọrí pé ní mò gbàgbọ́ pé tùràrí máa n lé àwọn ẹ̀mí tí ó bá e- rọ̀mọ́ àdúrà rẹ̀ kúrò nínú ilé. Fún ìdí èyí tí màá n ṣé àdúrà, màá n fín tùràrí lẹ́kànkan bóti le pé kò ṣe gbogbo ìgbà sugbọ̀n mo màá n fín tùràrí lẹ́kànkan.

Ẹ̀kọ́ tí mo ní ìfẹ́ sí jùlọ nígbà tí mo wà ní èwe ojẹ́ ẹ̀kọ́ tí àwọn òbí mi kọ̀ mí nípa kí a má bọ̀wọ̀ fún àgbàlagbà. Íbọ̀wọ̀ fún àgbàlagbà o jẹ́ ohun tó pàtàkì jùlọ ní ìgbésí ayé ọmọ ènìyàn. Wàá ṣe fún àgbàlagbà nìkan àti ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹni kí èèyàn ní ìtẹríba kí wọ́n sì máa bọ̀wọ̀ fún ènìyàn tó pọ̀. Ó sì jẹ́ ẹ̀kọ́ tí máa fi fílé àwọn ọmọ mi náà lọ́wọ́. Ó pàtàkì gan fún ìgbésí ayé ẹ̀dá yálà níbi iṣẹ́ ni, yálà ní ilé tí èèyàn ń gbé ni, yálà ní àwùjọ ní àdúgbò tí èèyàn ń gbé ni. Ó máa jẹ́ kí ẹ̀yàn kó ní ìlọsíwájú ó sì máa kóyàn kúrò nínú ewu ní ọ̀pọ̀lọpọ̀ igbà. Fún torí fún ìdí èyí, ẹ̀kọ́ tí mo ní ìfẹ́ sí jùlọ ni ẹ̀kọ́ ìtẹríba àti ìwà ìrẹ̀lẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ọ̀fẹ́, wọ́n ní ìyẹn kì í yá bọ̀rọ̀ torí pé ní kò ní sí iwurí níbẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ ìgbà tí mo ṣíṣe ọ̀fẹ́ yálà kí àwọn customer tí mo bá iṣẹ́ kí wọ́n dowóru ki wọn máa san owó, èmi máa kà kún iṣẹ́ ọ̀fẹ́ ká ti jọ ni adéhun pé èye báyìí máa san, kí nwá pari iṣẹ́ tán kó máa wá san owó. Ṣùgbọ́n èyí máa ń ṣẹlẹ̀ nígbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n nísìnyí kí n tó bá ẹni kẹ́ni ṣe iṣẹ́, èmi máa kọ́ gba, máa kọ́rí dájú pé ní mo gba owó mi náà kí ó tó di pé ní mo ṣiṣẹ́ fún ẹ. Tí nba wá gba gbogbo owó, màá gba díẹ̀ nínú owó mi boya kìn gba ààbọ̀ nínú owó tí mo fẹ́ gbà koto di p mo se iṣẹ́ fún ẹ. Tí ó bá jẹ́ pé ní mo ṣe iṣẹ́ tán, o wà á san owó, màá mọ̀ pé mi ò ṣiṣẹ́ ọ̀fẹ́. Ìyẹn dúró bẹ́ẹ̀. Iṣẹ́ ọ̀fẹ́ nígbà mìíràn tí mo máa ń ṣe, ó jẹ́ iṣẹ́ tí mo bá ṣe fún àwọn mọ̀lẹ́bí mi, àwọn mọ̀lẹ́bí mi tàbí olùkọ́ mi tàbí ọ̀gá tó kọ́ mi níṣẹ́, ó lẹ pé mi pé kí n wá lọ ṣe iṣẹ́ fún òun tí kò sì ní fún mi lówó. Fún ìdí èyí, àwọn ìgbà tí mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ níyen, àwọn nǹkan tuntun fa ti mo fi máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ nígbà mìíràn ni.

Bẹ́ẹ̀ni, mò ń lọ sí ilé ìjọsìn dáadáa. Gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Mùsùlùmí tí mo jẹ́, ẹ márùn-ún ni a máa ń ṣe ìjọsìn ní ojúmọ́. Mo sì máa ń rí i dájú pé mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ ṣe ìjọsìn fún Olúwa. Bẹ́ẹ̀ mo sì máa ń ṣe ìjọsìn ní ilé àwọn àkànṣe àdúrà láti rà wọ́ bẹ́ẹ̀ sí Ọlọ́run kó lè bá ṣe ìkẹ́yìn àti àánú fún mi.